Rárá o, mi ò kí ń mu òogùn lójoojúmọ́ o. Eẹ̀kookan ni màá n mú òogùn tí ara mi ò bá yá. Oogùn tí n bá dẹ̀ mú, o máa jẹ́ pé òogùn tí dókítà ti kọ fún mi pé kí n mu ni màá mu. Àmọ́ àìjẹ́bẹ̀ mi ò ní mú oògùn látọ̀dọ̀ ara mi. Bẹ́ẹ̀

Mi kì ń wọ glass o. Mi kì ń wọ glass nítorí pé ojú mi dá ṣàká. Ojú mi ki n wò báibái. Nítorí náà, mi kì ń wọ glass. Mi ò lórí pé kí n má jẹ irú àti carrot. Awọ́n méji, ọ dẹ dáa fún ojú. Nítorí náà, mi ò kí ń wọ glass rárá rárá rárá ni. Mi ò kí ń wọ, mi ò ti ẹ féràn rẹ gan Ma wọ glass rárá, mi ò féràn rẹ̀ rárá.

Ojoojúmó ni mo máa ń kó nǹkan tuntun ní ibi iṣẹ́. Kò sí ọjó tí mi ò kó nǹkan tuntun ní ibi iṣẹ́. Pẹlu èyí nísìyí, mo sì ríi pé a ti ní microwave tí iṣẹ́ dandan, torípé ó máa ń jẹ kí eeyán tètè, jẹ kí oúnjẹ gbóná láti fún àwọn onibara, torípé àwọn onibara wọ́n ò fẹ́ràn oúnjẹ tó tútù, oúnjẹ gbóná ló má ń fẹ.

Rárá mi ò ní àwòrán rárá, mi ò sí lára àwọn tó gbàgbó pé kí a máa fi àwòrán sára. Mi ò ní àwòrán árá mi rárárara, àmọ́ ó ṣeéṣe ko jé pé lọ́jọ́ iwájú mo lè ní àwòrán árá, àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní àwòrán kankan lára mi bó sì mọ kíere bọ̀

Mo ti lọ ṣọdẹ rí àmọ́ mi n pa ńǹkan kan ń jo un. Mo lọ ṣọdẹ mi n rí nǹkankan pa. Àmọ́ mo ti ń kọ́ bí wọ́n ṣe n ṣọdẹ àti ṣọdẹ ó jẹ́ ǹnkan tó dá gan-an torí pé èèyàn máa mọ bó ti ń ṣe àwọn ǹnkan kan tí ẹ̀èyàn ò mọ̀ ṣe tẹ́lẹ̀. Èèyàn máa rí bí àwọn ẹran tà ń jẹ bó n ṣe ń pa wọ́n nínú igbó.

Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba gan, nítorí pé iṣẹ́ ìta gbangba ó máa ń da, nítorí pé atẹ́gùn a máa fẹ́ sí eeyan lára. Kódà bí iṣẹ́ inú ilé to je pe ẹeyan má la Ògún, àbí kò je pé AC, AC tí ò ń ṣe atẹ́gùn, atẹ́gùn tó wá láti òkè.

Mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ dáadáa, mo fẹ́ràn rẹ̀ dáadáa nítorí pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń jẹ́ kí nǹkan tó ń pé ní adrenaline kan máa pump nínú vein ènìyàn. Láìsí yẹn, ọkọ̀ ò ní dùn wò, kò ní dùn wà. Fèrèsé yẹn ó ṣe pàtàkì nínú ọkọ̀, kí a máa fi eré sí, kí èèyàn máa fi eré sí dáadáa.

Bẹ́ẹ̀ni mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, àmọ́ kò n ṣe nǹkan to je nnkan kékèkèrè láti ṣe. Mo ni lo owó púpọ̀ àti ọgbọ́n àti ète tó pọ̀ dáadáa kí eeyan to lè ṣe irú nkan bèèyen. Ìṣe mi dẹ́kẹrẹ, mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni díẹ̀díẹ̀ ni díẹ̀díẹ̀ ni.

Mi ò ní iye àkókò pàtó kan tí mo màá n lọ sùn. Igbà tí oorun bá wá, mó má sùn. Ìgbà mí mó máa ń lò tó bí wákàtí mẹ́rin sí márùn-ún ni màá fi sùn. Ìgbà mí, mó dẹ̀ lé jí láàrin wákàtí yẹn, mó tún sùn padà. Láàrin wákàtí mẹ́rin, mó tún lè jí kin tún sùn padà. Óníló lati ṣe pẹ̀lú ètò tí mó bá ní fún ọjọ́ yẹn. Máa jẹ́ kí, lọ́ má, lọ́ máa fọkùnfa wákàtí mẹ́rin tí mó fẹ́ fi sùn.

Rárá mi i tíì bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olúṣètò èrọ̀rí, mi ò tí bẹ̀rẹ̀ rí àmọ́ ó jẹ́ ǹkan tí ẹ pé mo ní lọ́kàn, wọ́n wà lọ́kàn mi láti ṣe, wọ́n ò de má bẹ̀rẹ̀ láìpẹ́. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò tí bẹ̀rẹ̀, àmọ́ mo sì máa bẹ̀rẹ̀, màá ṣe bẹ̀rẹ̀, màá bẹ̀rẹ̀ lójú méjì pálì, lójú pálì, àmọ́ báìbàí mi ò tí bẹ̀rẹ̀ báìbàí.

Mo máa ń gbọ́ podcast dáadáa, àmọ́ kò ń ṣe gbogbo podcast tí ń bári ni màá ń gbọ́. Mo máa ń yanbọ podcast, tí mo màá ń gbọ́ àwọn ohun tó níí ṣe pẹ̀lú self development àti ìṣesí èèyàn àti ìwà èèyàn ni màá ń gbọ́ dáadáa jù. Àwọn podcast tó máa ń sọ pé, pé kí o ṣe máa wùwà láwùjọ, bí èèyàn ṣe máa ṣe sí, ọ̀rẹ́, ṣe sára, bí ó ṣe yẹ kí èèyàn ṣe máa ṣe. Írú àwọn podcast tí màá ń gbọ́ nìyẹn.

Tí i bá fẹ́ dáhùn fún níbísẹ́, hèllò náà ni máa ń sọ, torí pé èmi ni, náà ni olùdarí isẹ́ mi. Mo sì ń gbàdúrà kí ó pọ̀ sí i kó pọ̀jú bẹ́ẹ̀ lọ kí n máa ní ìmíì níbò mi, lílù mi ní, àgbáyé mi everywhere kó máa lọ ká kákìrí láti ibìkan, náà ni lo tí máa bẹ. Lagbára Ọlọ́run. Tí n bá fẹ́ dáhùn fún mi, hellò ni màá sọ.

Ìṣe tí mo ń ṣe ò ní wákàtí tí máa bẹ̀rẹ̀, wákàtí tí máa ṣe tán. Nígbà tí à kini bá ti pé wá nípẹ̀ kí n ṣe tán, máa ṣe tán. Nígbà tí bá dẹ̀ tí ráyè ni màá bẹ̀rẹ̀. Nítorí nígbà mi, máa lọ sí ṣise ń tà tí bá ti pari iṣẹ́ ìta ni máa ṣẹ́ wá se ilé iṣẹ́ tọ̀ dọ̀ mi tí màá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́.

Ìlànà ìpolówó tí mò ń ṣì ń lò ní ẹnu sẹ́nu àti kí ń máa fi sórí WhatsApp status mi àti TikTok àti Instagram mi, bí mo ṣe máa ń polówó nìyẹn. Láìpẹ́ láì jìnà tí gbogbo ẹ bá ti ńlójútù, mo máa bẹ̀rẹ̀ sí ń lo ìpolówó tó tún tóbi jù lọ bí i àwọn signpost, àwọn kí máa, kí a máa sanwó fún àwọn influencer, kí wọ́n máa bá yàn polówó, àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ báyìí lẹ́vùú yẹn ó ti dé bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà ni a máa ṣì dé bẹ́ẹ̀.

Tí ààyè bá gbà mí, mo màá sùn l'ọ̀sán. Ààyè dẹ́ gbọ́dọ̀ gbà mí nítorí pé iṣẹ́ tí màá ń ṣe, iṣẹ́ òru ni. Mo dẹ̀ lé wá ń ta láti òru títí dáàrọ̀ mo lè wá ń ta mọ́ jú. Jẹ́ pé kí màá lọ ibi kankan, màá ṣiṣẹ́ mọ́ jú. Nítorí náà, orun ọ̀sán yẹn ó ṣe pàtàkì. Ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó jẹ́ dandan padà lọ fún mi láti, láti máa sùn.

Mo fẹ́ran kì kọrin dáadáa, àmọ́ ohun mi ò dùn bẹ́ẹ̀ náà láti kọrin, àmọ́ mo fẹ́ran kí n kọrin. Kí n Kọrin jẹ́ ǹkan tí mo máa ń ṣe dáadáa, ni balùwẹ̀ o, mo lè máa ṣiṣẹ́ lọ́wọ́ o, mo lè máa sun, mo lè máa ṣe ǹkan kíkan kí n máa ṣe kí n máa kọrin. Àmọ́ mo mọ̀ pé ohun mi ò di ohun tí ènìyàn lè fi pawó láti orin kíkọ. Àmọ́ ohun mi pé rẹ́rẹ́ bí ènìyàn mo fẹ́ran láti máa kọrin dáadáa.

Ó tún máa tó bi ọdún méjì mo tì lọ rí dókítà gbẹ̀yìn. Tí ìgbà ẹ náà ni ara mi ò yá gbẹ̀yìn. Èmi jẹ́ ẹnìkan to jẹ́ pé mi ò kí ń fi bẹ́ẹ̀ ṣe pé kí ara mi má ya. Ara mi máa ń sábà yá gbogbo ìgbà ni. Ẹ̀ẹ̀kan kan ni ara mi ò kí ń yá. Ẹ̀ẹ̀kan boya ẹ̀ẹ̀kan ní ọdún mẹ́fà àbọ́dún méje.

Ọjà tuntun nígbà tí wọ́n bá jáde, ó ní ní láti ṣe pẹ̀lú ìgbà tí tọ bá fi bèrè fún. Láiṣí ìbéèrè kò ní sí supply. So tí wọ́n bá ti bèrè fún a tí wọ́n bá jáde. Ẹ̀ṣọ́ ọjà tí èmi ń ṣe, n kò ń ṣe ọjà tó bá ń bàjẹ́ ni. Ẹni tí ẹ̀ ń bá ṣẹlẹ̀ láìsí pé wọ́n bèrè fún, ó máa bàjẹ́, òdẹ̀ ní wúlò mọ̀. Torí náà, máa dúró kí wọ́n bèrè fún náà kí n tó ṣe.

Àti ìgbà tí mo ti mọ̀ pé èèyàn méjì kankan ò lè jẹ́ kankan náà, wọ́n lè ronú kankan náà, wọ́n lè wù iwa kankan náà, ìṣesí wọ́n náà kò lè jẹ́ kankan náà. Àti ìgbà ẹni mo ti mọ̀ pé oníkálukú ló ní bí a ṣe máa darí ẹ̀. Ẹni tí ẹ jẹ́ pé ó fẹ́ràn wàhálà, a lè dárí ẹ̀ pẹ̀lú same method bí ẹni jẹ́ pé oní jẹ́jẹ́ ni. So oníkálukú ló ní ìtẹ́ lọ́wọ́?

Mi ò rò pé ẹni kankan wà tí orí ò kí n fọ́ lẹ́ẹ̀kọ̀kan. Ó lè má jẹ gbogbo ìgbà kó jẹ́ ẹ̀ẹ̀kọ̀kan, àmọ́ gbogbo èyàn lorí má ń fọ́. Ó dẹ̀ le má jẹ́ orí fífọ́ tó jẹ́ pé ó máa, ó máa fọ́ yàn gan-an, àmọ́ orí náà á sì fọ̀yan díẹ̀díẹ̀ ni. Kò sí ẹni tí ó lè ṣe kórí máa fọ́. Bóyâ tí èyàn ò bá sùn dáadáa ni àbí tára èyàn ò bá yá àbí nnkan kan, ó máa fàá torí máa fọ́ yàn. Orí máa ń fọ mi àmọ́ lẹ́ẹ̀kọ̀kan ni kò n se gbogbo ìgbà bóya ti n bá sùn dáadáa.

Fóònù tí mo ń lò, fóònù Redmi thirteen pro ni wọ́n ń pè é. Ó jẹ́ fóònù kan tojẹ̀ pé bátíìrì ọ máa ń pẹ dàda kótó lọlẹ̀ tí ó bá ti tẹ́ jù, àti pé ó jẹ́ fóònù kan tojẹ̀ pé ó ní dual space, to jẹ bí ènìyàn lè ní áàpù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀ tí ó kò dẹ̀ ní tàko ara wọn rárá. Tori ẹ mò ṣe fẹ́ràn ẹ̀

Bẹ́ẹ̀ ni, mo màá ṣe ìsọdọ̀tun ọkàn. Tí bá ti rí pé ọkàn mi ti ń bí i bó ṣe jẹ́, màá ṣe ìsọdọ̀tun. Àmọ́ kò ń ṣe ǹkan tí màá ṣe ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kan kan náà ni. Tí bá ti bá ara mi sọ̀rọ̀, tí bàa rí pé, "àh! Ǹkan tí mò ń ṣe yìí àbí ǹkan tí ọkàn mi ń sọ yìí, hmmm, òun ni bó ṣe jẹ o, ẹhen." Màá ṣe. Àmọ́ tó bá jẹ́ pé tí mo bá bá ara mi sọ̀rọ̀, bàa rí pé ọkàn tí mò ń rí, bó ṣe yẹ kọ́ rí náà nìyẹn, mo ní ṣe.

Mo máa fi kọ́kọ́rọ́ mi sí inú àpò mi, àpò iwájú mi. Ó de ní igbà mi ti máa fi sí àpò ẹ̀yìn mi. Àmọ́ kọ́kọ́rọ́ mi ò kí ń kọjá inú àpò mi, mi ò kín fi sí ibo mí kankan. Inú àpò mi lo máa n wà ní gbogbo ìgbà torí pé kò sí ibi tí màá lọ, kò sí ibi tí mo lè kí ń, mo lè jáde kí ń gbagbẹ́ ẹ. Lẹ́yin náà àpò mi lo máa wa but gbogbo igba mi kí yo kurò lápò mi.

Mi ò ní nọ́mbà orílẹ̀, mi ò ní rárá àmọ̀ ìyẹ́ń o nṣe nǹkan tó le láti ní. Ti nba fẹ́ ni nísinsinyi máa ní. Mi ò kan mo kan ro pé kò nse nnkan to le pondándan láti ní. Àmọ́ mo sì máa ní ná tí nbá rí pé o ti pondándan láti ní mo máa ní. Torí pe mo ro pé kò pondándan naá ni mi ò tíì ṣe ní nǹkan tó fàni.

Obìnrin ló máa ń wọ ìborùn, ọkùnrin dẹ̀ ni mí, torí náà mi ò kí ń wọ ìborùn. Amọ mi máa nwọ fìlà, tí n bá rí pé òòrùn yẹn pọ̀, màá wọ fìlà tó máa bo ori mi. Fìlà tó jẹ́ pé tí mbá wọ ó, màá lọ síwájú o máa bo orí mi dáadáa, màá wọ yẹn. Àmọ́ mi ò kí ń wọ ìborùn nítorí pé ibi tí mo ti wá, ọkùnrin ko kí wọ ìborùn.

Mi ò kí ń ṣe ènìyàn kan to jẹ pé ó fẹ́ràn láti máa mu coffee. Mi ò ṣe ènìyàn tó fẹ́ràn mu-- mo, mo fẹ́ràn tíí ju coffee lọ, ṣọ nítorí ẹ́, tíí ni màá sábà mu, mi ò fi bẹ́ẹ̀ mu coffee. Mi ò gba ti coffee rara, torí pé àwọn èèyàn máa ń wa addicted sí coffee. Àwọn èèyàn máa ń wa addicted sí coffee, ṣọ mi ò, bẹ́ẹ̀ gbà ti coffee rara, tíí ni màá mu jù.

Ìrọ̀rí ẹ̀yokan ni màá ń lò mí kí n lọ́ jù ẹyọkan lọ. Ìrọ̀rí kan ni, ìrọ̀rí méjì ti maa pọ̀ jù. Kí ni ẹeyan fẹ́ fi ìrọ̀rí méjì ṣe? Ìrọ̀rí gan-an lásán kò da kí eeyan maa lo ìrọ̀rí. Tori pé kò ní jẹ́ kí eeyan sùn gẹ́gẹ́ bí oyẹ kí eeyan ṣe sùn. Wọ́n máa ń sọ pé à fe lo meji. Ìrọ̀rí kan péré ohun ni máa ń lò.

Mi ò la aṣọ wíwẹ̀ o, mi ò kí ń fi aṣọ wẹ́ ara. Bí mo bá fẹ́ wẹ̀, máa bọ́ gbobo aṣọ ara mi ti máa fi wẹ̀. Mi ò lo aṣọ fi wẹ̀ torí mi ò rí àǹfààní pe eyan oún fi aṣọ wẹ̀. Tí ẹ bá fi aṣọ wẹ̀, bá wo lo sefefọ gbogbo ibi tí o ye kó fọ dáadáa láì saba wọn kankan. Nítorínà mi ò kí ń fi aṣọ wẹ̀ rara ni. Mi ò gbádùn ì yẹn ki n máa fi aṣọ wẹ̀ ara.

Mo ní ọgbà, mo ní ọgbà tó tóbi. A mọ̀ kó sí ǹkankan ní, níbẹ̀. Okan wà níbẹ̀ ni. Àwọn ènìyàn ná maa fẹ́ páàkì oko wọn, wọ́n máa páàkì síbẹ̀. Ode lawọ̀n ǹkan ọ̀gbìn díẹ̀díẹ̀ tó ń wà níbẹ̀ náà bi flower, tàbí àwọn ǹkan kéékèèké bẹ́ẹ̀ naa tí mo fi ṣe ibẹ̀ kó rẹwà. Ní èyin e kọ siń kankan nbẹ̀ mọ́, mo sì ń wò ǹkan tí mo lè fi ọgbà yẹn ṣe tó jẹ́ pé ó máa ṣàǹfààní àmọ́ mi ò tíì rí i.

Mi ò kín kọ́ ìròyìn níbi iṣẹ́ o. Mi ò kín kọ́ ìròyìn níbi iṣẹ́ rara. Mi ò kín kọ́ amọ́, mi ò tíì dé ibi tí màá ti máa kọ ìròyìn. Iṣẹ́ mi, mo sese bẹ̀rẹ̀ ni. Àmọ́ láìpẹ́, ó sì máa dé level tó jẹ́ pé mo máa berẹ́ ṣí kọ ìròyìn àbí ẹni tan bá gba ṣíṣe lo máa máa kọ ìròyìn fún mi. Mo sì máa dé be amọ́ nísìnyi ko.

Mi ò ní orúkọ inagije o, rará mi ò ní, mi ò ní, orúkọ mi náà ni àwọn eeyán mọ̀ mí sí, nǹkan tí àwọn obi mi so mí lọ́mọ mí sí, orúkọ tan de n pé mi ni yen. Mi ò ní orúkọ inagije rara, à mọ́ iyẹn náà ò ṣe ǹkan tó le, tí bá fẹ́ ní ǹkan pàápàá ni, ni màá ní. Nítorí pé àwọn eeyan kan tí wá ẹ̀yokan fún mi, àwọn eyi tan fún mi mi ò fẹ́ran e.

Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù. Ó máa ń rẹwà gan. Ó máa ń rẹwà oní bí ojú òpópónà, bí ojú òkè àti gbogbo ẹrú ẹ ṣe máa ń rí. Àgàgà ti èèyàn baa wa ni etí omi, o maa tun je ko rewa sii. Nítorínà mo máa ń fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ torí ó máa ń jẹ́ ká mọ̀ pé kò sí bí ọjọ náà ṣe máa burú tó. Ìrọ̀lẹ́ rálé, ilé de máa ṣú.

Owó tí mo ń gba ò dáa tó, kò dáa tó, kò ti e to nkankan lárá mi gan, kò dé bí kankan. Tí a bá ṣe yọ oúnjẹ kúrò níbẹ̀, ko sì ń kankan mọ́ ò. Owó tí mo ń gba ò dáa tó rárá rárá ni, ó ti kéré jù àmọ́ òun nìkan ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Nǹkan mi o ti yọ, àṣìkò àdá nǹkan méjì hàn ní àmọ́ owó tí mo ń gba kò dáa tó rárá.

Ẹtì mi dára dáadáa. Etì mi dára, etì mi dára, torí mo máa ń gbọ́ ọ̀rọ̀ dáadáa. Etì mi dára, mo máa ń gbó, ìgbà mí ì máa ń gbọ́ nǹkan tó jìnnà àti nǹkan tó súnmọ́, màá ń gbọ́ dáadáa. Etì mi dára, àmọ́ mo mọ ìlú etí mi, ìlú etí ó jẹ́ nǹkan tẹ́ẹ́ pé mo sì le ṣe àmọ́ lọ́wọ́ bá I kọ́.

Tí o bá ní èrò tuntun lọ́kàn, máa kọ́kọ́ ròó dáadáa, máa ròó jínlẹ̀, máa ròó denúdenúdenú dáadáa kí n tó, kí n tó rò pé okay o ọ̀nà ti mo fẹ́ gbé gba lé leyi o, nkàn ti mo fẹ́ ṣe lé leyi o, mo máa kọ́kọ́ ròó dáadáa náà.

Mo fẹ́ràn láti pín oúnjẹ mi, mo fẹ́ran ẹ̀ nítorí pé mo ti rí pé ẹni tó bá fẹ́ràn eyàn máa ń bá yàn jẹun, ẹni tí kò bá fẹ́ràn yàn kò ní rà bá yàn jẹun láéláé. Ìfẹ́ ló ń fa kí àwọn èèyàn máa bá yàn jẹun, tí ó bá ti sí ìfẹ́ yẹn bẹ́ẹ̀, kò sí bá'yàn ṣe fẹ bá yàn jẹun. Nítorí náà tí oúnjẹ mi bá pọ̀, mì o n mi ò ní ṣòro láti pín, rárá, màá pín. Dẹ ẹbọdi dẹ máa jẹ, ẹ dẹ́ ibọ̀ nílé máa dún, ẹ dẹ́ ibọ̀ owó kaluko máa dún.

À, mo fẹ́ràn àpánírìn dàda. Mo fẹ́ràn ẹ dáadáa nítorí ẹrin jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì gan-an fún èèyàn. Tí eeyan baa n rerin, inú eeyan a máa dùn, ọkàn ẹ a sì máa balẹ̀. Ẹni tó bá ń rerin kò ní, kò ní ní ìṣòro púpọ̀ jù tó máa gbesẹ̀ mi. Ẹmi-- ẹrin dàa gàn lára.

Mo jẹ́ èèyàn tó máa ń jí ní kùtùkùtù, àmọ́ iṣẹ́ tí mò ń ṣe ò fàyè gba ayẹyẹ bẹ̀ mọ̀ n sìn, torípé iṣẹ́ tí mò ń ṣe ń sìn, hhn, iṣé ooru ni? Ooru ni máa ń sábà ní ààyè, ooru ni máa ń ṣiṣẹ́, àárọ̀ kùtùkùtù ni màá dáwọ́ iṣẹ́ dúró tí màá padà sílé. Àárọ̀ kùtùkùtù to yẹ́ kí ń jí tẹ́lẹ̀, mi ò lè jí ní àárọ̀ kùtùkùtù yẹn mọ́

Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára, àmọ́ gbogbo ìgbà kọ, ẹkan kan ni máa ń ṣe, tí bá rí pé ó pa dàndán fún mi láti ṣe, màá ṣe, àmọ́ tí bá rí pé kò pàdáǹdán, bí i pé ń ṣe nǹkan tó ṣe é ṣe dandan kí n ṣe, mi ò ní ṣe, màá kọ gbòjú mi kúrò níbẹ̀ ni. Àmọ́ mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára, ìbò jẹ nǹkan tó máa ń bo èèyàn ní ẹ́wà dáadáa.

Máa ń jẹ oúnjẹ tó léra, tó le fún ìlera dáadáa, torí pé oúnjẹ tí a bá jẹ òun ni ó máa, ó máa ṣiṣẹ́ lára wa. Oúnjẹ dàbí ǹkan tí ó máa, tí a máa fi ń, tí a máa fi ń build ara wa. Láìdí oúnjẹ gidi, a ò lè ṣe, a ò lè ṣe ǹkan tí ẹ̀ka ṣe. Oúnjẹ gidi ṣe pàtàkì gán lára, ó ṣe pàtàkì gidi gán lára.

Àgbéyàwó tí mo ná kẹ́hìn, ó dùn, ó dùn. Ó jẹ́ kí mi naa ọ̀ pé, ọjọ́ kan náà ni wọ́n á ṣe ìgbéyàwó tèmi o. Ọjọ́ kan náà ti pé àti gbogbo ẹbí ọkọ pátápátá, gbogbo wọn lọ́, lọ fọwọ́ so wọ́pọ̀, ti won jẹ́ ko ṣe é ṣe tí wọ́n ò ṣe àgàbàgebè. Ó jẹ́ kí ìgbéyàwó náà dùn.

Mo ní aṣọ òtútù àmọ́ tí mo ti wọ̀ kẹ́yìn ó ti pẹ́, ó ti pẹ́ tí mo ti wọ̀ nítorí pé ìlú tí mo wà, ìlú to jẹ pé òru ni gbogbo ìgbà, eeyán máa ń laagùn dáadáa. Nítorí náà, mi kí n fi bẹ́ẹ̀ lo aṣọ òtútù, pé gbogo òsùn tútù, t'òtútù bá wà ní ẹeyan máa lo aṣọ òtútù.

Mo máa ń lo eti gbọ́ leekookan àmọ́ ojoojùmọ́ kọ́. Iru i tí mo dẹ̀ fẹ́ràn kí n máa lò jù ni eyi tí kò ní okùn, èyí tí ò kí ń lo okùn oun ni máa ń lò, èyí tí ò sí okùn n bẹ́. To je pe máa kan fi kọ́ eti tí ò ní péyàn okùn lè kán nǹkan kan abi nǹkan kan tí ó dá dúró wà. Irú iyen ni mo fẹ́ràn láti máa lò.

Nǹkan kan tí mo mọ̀ ni pé customer always right. Àwọn oníbàárà mi dẹ́kẹ̀rí, nǹkan tí máa, ọgbọ́n tí máa lò fún wọn náà nìyẹn, pé wọ́n always right. Nítorí náà, mi ò ní kí máa fa wàhálà ara, èmi máa ń farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n bá fẹ́ sọ fún mi, màá fáa balẹ̀ gbọ́. Tí wọ́n bá ní complaint, màá farabalẹ̀, màá gbọ́ dáadáa, màá gbọ́ lọ́tùn, màá gbọ́ lọ́sì. Kí n tó mọ̀, bí mo ṣe máa ṣe é, mò dé máa bá wọn ṣọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ ni lái fa wàhálà àbí ìdààmú. Kí wo bá lè padà wá ńi ojọ̀ mí. Torí láìsí oníbàárà, kò sí iṣẹ́.

Àwo iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wà tí mo máa ń ṣe ètò ẹ̀. Ìgbà mí mo lè yá, Ìgbà mí mo lè bé lọ́wọ́ ọ̀rẹ́, bé lọ́wọ́ ẹbí. Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń ṣe ètò ẹ̀. Àmọ́ kókó ni pé kí owó iṣẹ́ ti jáde. Tí ó bá ti jáde, ẹ́, nǹkan tó kù kékeré ni. Kékeré ni nǹkan tó kù. Ko owó sá jáde ni kókó.

Eẹ̀kan ni ọ̀sẹ̀ ni mo màá n fọ̀ ṣọ́, ọjọ́ ajé dẹ̀ ni. Torí pé ọjọ́ ajé jẹ́ ọjọ́ kan to jẹ pe mi ò n fí bẹ́ẹ̀ ní iṣẹ́ púpọ̀ tí màá n ṣe. Tori naà ọjọ́ ajé ni màá n fọ̀ aṣọ, mo màá n fọ̀ aṣọ mi àti gbogbo ìmọ̀tọ̀ tin bá fẹ́ ṣe ni, gbogbo inú ilé ọjọ́ ajé ni màá fi gbogbo ẹ sí.

Mo máa ń fi awon fáìlì mi pamọ́ sórí cloud dáadáa, ma fi sórí cloud, torí pé cloud jẹ́ nnkan lára àwọn ọ̀nà tí wọ́n lè tọ́jú fáìlì tí ó, tí ó ní safety jù. Ó ṣe pé ìyẹn lè rí padà nígbàkígbà tó bá wù yan láti ri padà. Ibi kí ibi tó bá wà, tó bá ṣe láti lè access ẹ, máa rí gbogbo fáìlì ẹ padà. Torí mo ṣe fún ẹ láti máa fi fáìlì mi sórí cloud.

Arọ ni màá ń fa, arọ torí pé ìgbà mí mo máa ń pẹ̀ kí ǹ tó sùn. Mo lè sùn ní aago mẹ́rin márùn-ún, ìgbà mí mẹ́ta gan lóru, bí mo bá lọ jí ní nǹkan bí i aago mẹ́wàá abí aago mẹ́sàn án, aago abí aago méje, tí mo bá jí bẹ́ẹ̀, màá ń fa torí pé ara mi sì máa fẹ́ sùn sí, àmọ́ mo mọ̀ pé mi ò lè sùn torí nǹkan pọ̀ tí mo fẹ́ ṣe.

Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream ni adùn strawberry. Adùn strawberry jẹ́ adùn kan tó jẹ́ pé ó máa ń jẹ́ kí ó da gan, like ó máa ń jẹ́ kí, kí ó dẹ̀ sí ní orun tó da. Ó tun wáa jẹ́ kí ó máa tún ní colour tó wà òkè náà.

Máa ń wọ̀n wọn ọ̀ṣọ́ dáadáa, máa ń wọ̀, àmọ́ wò bákan ni màá ń wọ̀. Tí situation bá warrant tẹ̀, mo máa wọ̀, ẹ̀ẹ̀kan kan náà ni màá ń wọ̀. Àmọ́ mo fẹ́ràn kí màá wọ̀ torí pé ó máa ń, ó máa ń fún yàn ní ẹwà jù bí yan ṣe wà tẹ́lẹ̀ lọ. Ó sì máa ń jẹ́ kí inú eeyàn dùn látinú síta.

Mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa, àmọ́ gbogbo ìgbà kọ́ ni màá ṣe bẹ́ẹ̀, àmọ́ màá ṣe dáadáa. Nítorí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi kan wípé, kòun gbàgbe ǹkan, ohun kan tí o bá kọ ọdún mẹ́wàá sení, ọdún mọ́kanla sení, ọdún méjìlá sení, ó ṣì máa wà níbẹ̀. Torí náà ó yẹ kí àwọn èèyàn máa ṣọ́ra fún ǹkan tí a bán kọ sórí Íńtánẹ́ẹ̀tì, torí ogún ọdún gan ò ṣì wà níbẹ̀ tó sì ń dúró. Ko de yen keni tó bá kọ ǹkan síbẹ̀.

Ètò ìdárayá mi jẹ́ nǹkan tí kò le, tí bá ti rí ère idárayá tí wọ́n ń pè ní football, màá ṣe èyí tí màá tí ń wò pẹ̀lú club mi, tí màá tí ń gbá, màá ti ń gbá bẹ́ẹ̀ yẹn, kí n de wà pelu áwọn ọ̀rẹ́ mi àwọn tèmi. Kí oni kálùkù máa dùn, kí ẹnu kálùkù máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Òtítọ́ mi ò ní ìṣòro tó ju bẹ́ẹ̀ lọ.

Àtínú ọkàn mi ni mo ti máa ń bẹ̀rẹ̀. Ẹ máa láti gbàgbọ́ pé iṣẹ́ yìí, iṣẹ́ àkànṣe ni mo fẹ́ ṣe. Tí èèyàn bá ti gbàgbọ́ ẹ, tí o bá ti ní ìgbàgbọ́ nínú ẹ, ìyókù kékeré ni, bọ̀ ìgbàgbọ́ yẹn gangan ni kó kó kí èèyàn gbàgbọ́ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí tí èèyàn ti gbàgbọ́ nínú ẹ pé iṣẹ́ àkànṣe ni mo dẹ̀ ni láti ṣe. Tí èèyàn bá ti ní ìgbàgbọ́ yẹn, o máa jẹ́ kí gbogbo nǹkan tó kù, o máa ko rọrùn fún èèyàn láti ṣe.

Àwọn èrò mí fún ọjọ́ iwájú pọ̀ ní agbára ọlọ́run iṣẹ́ mi, mo lérè pé ní ọdún kan sí ìsin, ó ti máa fẹ́ dáadáa. Tí ó jé pé mo máa ti ní ìbò mí, tí ó jé pé nkan kan náà ni mo máa ṣe. Kín ní bí branch bi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, bí nkan tí mo ń ṣe náà ni ma máa ṣe. Tí ó de je pé ó máa ti tóbi, tí ó jé pé contract gan á máa wọlé lọ́tún lóṣì.

Ẹkọ̀ǹkọ̀n, ẹkọ̀ǹkọ̀n kò ṣe gbogbo ìgbà ni máa ṣe ẹkọ̀ǹkọ̀n ni, torí pé kò ń ṣe ǹkan to jepé ó, ó padà dáńdan la ti ṣe. Torí ẹ ni bá gbà pé ǹkan tó padà dáńlá ti ṣe ni mo máa ṣe, àmọ́ kò padà dáńlá ti ṣe náà torí ǹkan tó fà á ni tí mo kí ń ṣe ní gbogbo ìgbà.

Mi ò mọ bá ti ń ka àwòrán ilé, àmọ́ mo mo bá ń ṣe ǹka, àwòrán ti kọ̀m̀pútà, ti framework kọ̀m̀pútà mo mo ń ṣe ǹka. Amọ́ sí ilé mi ò mọ bi won ṣe ǹka torí pé mi ò tíì kọ̀ yen. Àwòrán tí mo lè lè ka boya ti electricity tí iná bá fáná sí ilé, mo lè ka yẹn ná.

Ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ Ajé. Nítorí pé ọjọ́, ó jẹ́ ọjọ́ kan tí jẹ pé bí ó máa ń dàbí tap ní. Bí ọjọ́ Ajé bá ṣe rí, mo ń gbá mi wó gba. Bẹ́ẹ̀ ná ni gbogbo ọjọ́ tó kò bá ṣe rí. Tí ó bá tàá, tọ́jọ́ bá wá, lọ́jọ́ Ajé, ó ṣe é ṣe ké jè pé kí ó, kí wọ́sẹ̀ tó máa parí, ọjọ́ máa wà ní gbogbo ọjọ́ náà.

Mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ àmọ́ gbogbo ẹ̀kọ́ ni mo gbàgbọ́ nínú rẹ̀. Ó lára nǹkan tó jẹ pé wọ́n kan máa ń sọ láti fi jẹ́ àwọn èyàn láya kí wọ́n bá máa ṣe nǹkan tí yóò dà. O dé lára nǹkan tó jẹ pé òótọ́ ni bí ó ṣe rí gẹ́lẹ́ lọ́ ṣe máa sọ̀, ṣù kò yàtọ̀ síra wọn. Ò yàtọ̀ síra wọn. Kí o ye yẹn kọ̀ wa láti mọ ìyàtọ̀ tó wà láàárín wọn náà ni.

Tábìlì iṣẹ́ mi, ó jẹ́ tábìlì tí kò tóbi jù. Ó máa ga tó three feet, three feet. Àga tí mo fi ń jókòó náà bíi two feet ni ó wà o wá jọ wọnu rawọn bẹ́ẹ̀

Bá tì ji lówurọ̀, màá kọ́ ṣàdúrà náà, báa ti ṣàdúrà tán, màá lọ wẹ̀, màá fo ẹnu mi. Báti wẹ̀ bá ti fo ẹnu mi tán, màá wá jókòó, màá ronu nǹkan tí mo fẹ́ ṣe fọ́jọ́ yẹn àti èyí tí mo ṣe ní ọjọ́ tó kọjá. Màá wo èyí tí oyẹ̀ kìí ṣe àti tí koyẹ kìí ṣe, tí mo ṣe dáadáa àti tí mio ṣe dáadáa. Gbogbo ẹ̀ máa rò papọ̀, màá jẹ́ kí mo mọ̀ nǹkan tí màá ṣe ní ọjọ́ náà.

Mo ti fún yàn ni ẹ̀jẹ̀ rí dáadáa. Mo máa, mo jẹ́ ẹni tó máa ń fún ẹ̀jẹ̀ dáadáa, àmọ́ mi ò kí ń ṣe mọ́. Nítorí pé mo rí pé gbogbo ẹ̀jẹ̀ tí màá fún lọ́wọ́ ń tuta lẹ́yìn. Owó iye bí ìye de ló ń ta, owó ńlá ló ń ta fún àwọn èèyàn. Lẹ́gbẹ̀ẹ́ àwọn nǹkan, àwọn ẹ̀mí gan wọ́ ní, ní owó tó, tó, tó láti rà. Ṣùgbọ́n mi ò kí ń fún yàn ní ẹ̀jẹ̀ mọ́. Àwà tàdẹ́ n fún yàn ní ẹ̀jẹ̀ wọ́n ni fún wa nìkan kan.

Mi máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀, mo máa ń tẹ̀lé. Àmọ́ gbogbo ìgbà kọ́ ni máa ń tẹ̀lé. Ìgbà tó bá wù mí, mo máa tẹ̀lé, ìgbà tó bá dẹ̀ wù mi, mo lè má tẹ̀lé. So, kò ń ṣe dandan kí n tẹ̀lé ìgbà tó bá wù mí ni máa tẹ̀lé but gbogbo ìgbà ṣà á, tó bá tó pàápàá jùlọ ni mi máa ń tẹ̀lé torí pé òfin ni òfin ń jẹ́.

Nígbà tí iṣẹ́ bá pọ̀, ó ní nǹkan kan tí máa ń lò, ó ní nǹkan náà ń pè ní kini ẹni scale of preference. So mí máa ń kọ́ gbogbo nǹkan tó bá yẹ kí n ṣe àti bó ṣe bó ṣe pàtàkì sí. So tó bá wà lókè, tó bá pàtàkù jùlọ, on ni máa ń kọ́ yanjú. Ohun to jẹ pé mo láti parí ẹ kiakia, ohun ni máa kọkọ yanjú. Máa fi àwọn tó jẹ pé kò pan dandan kí n ṣe nísìń, màá fawọ́n yẹn sísàlẹ̀. To bá ṣe ṣe pà dándan tó kí n ṣe, màá ṣe máa ṣe yén díẹ̀díẹ̀, tí màá fi parí gbogbo ẹ̀. Àmọ́ kókó ni pé èyí tó bá pà dandan kí n ṣe kíákíá, wọ́n ni máa ń kọ́kọ́ ṣe ní gbogbo iṣẹ́ tí bá fẹ́ ṣe tó bá ti pọ̀.

Ibi iṣẹ́ mi sílé mi kò jìnà rárá, bí iṣẹ́jú márùn-ún ló máa ń gbá mi tí bá fẹ́ rìn lọ síbẹ̀. Torí pé ẹ̀gbẹ́ ilé mi gangan, gangan ni ibi tí ma ti ń ṣiṣẹ́ wà. Tí bá n parabọ́ń lé náà, ìṣẹ́jú márùn-ún náà ni ìṣẹ́jú márùn-ún lọ, ìṣẹ́jú márùn-ún bọ̀. Kò hún ṣe nǹkan tí ó gbá mi lákòókò tó pọ̀. Nítorí náà mi ò kí ń pẹ́ kí n tó dé ibi tí mo ti ń ṣiṣẹ́, mi ò lè kí ń pẹ́ kí n tó dé ilé. Nítorí pé kò jìnà sína wọn rárá, rárá ni.

Mo máa ń sáré, mo máa ń sáré gbogbo ìgbà tí àkókò bá lọ́wọ́ mi, mo máa ń sáré, ojoojúmọ́ kọ́ ni máa ń sáré o. Àmọ́ gbogbo ìgbà tí bí àkókò ọ̀fẹ́ bá lọ́wọ́ mi, mo máa ń sáré. Mo lè sáré bí i fún wákàtí kan, àmọ́ eré díẹ̀ díẹ̀ ni o, kò ṣe eré, eré tó yára. Mo máa ń sáré díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Mo máa ń sáré mi kì í sáré púpọ̀ jù.

Ojú ọjọ́ ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù. Tí ilẹ̀ bá ti ń ṣú, títí oòrùn bá ti ń lọlẹ̀, ó máa ń rẹwà gan-an. Tí mo fẹ́ràn kí màá jókòó, kí màá wo bí òórùn ṣe ń lọlẹ̀. Àgaga tí bá ní ibi tí omi wà bóyá ní etí omi kí màá wo, ó máa ń rẹwà gan. Mo sì máa ń fẹ́ràn ẹ bí ó ṣe máa ń rí, bí ìmọ́lẹ̀ ṣe máa ń tàn tí kò ní tán jù tí kò ní mú òru àmọ́ ó ma ń rẹ wà gan kin máa wo, mo dẹ̀ yà àwòrán yẹn náà. Àwòrán yẹn okùn orí ẹ e ẹ̀rọ abánisara bí àṣà mi.

Oríṣìíríṣìí ọ̀nà ni máa ń fi dájú pé ọjà mi dára. Mo máa ń lọ sí ibi àwọn ìbòmí tí mo rí pé wọ́n ń ṣe irú nkọ tí mò ń ṣe. Mo máa wo bó ṣe ń ṣe, bó ṣe ń ṣe eto e, bó ṣe ń to, bó ṣe ń package ẹ, bó ṣe ń bá àwọn alábaara àti oníbàárà wọn sọ̀rọ̀. Gbogbo ẹ náà ni màá wo. Màá tú wá wo pé báwo mo ṣe lè ṣe ti odo mi kó tú wá dára jù bẹ́ẹ̀ lọ. Màá tú, mo ti máa ń lọ sí Íńtánẹ́ẹ̀tì náà. Màá tú wo bó ṣe ń ṣe, tí wọ́n naa ní Íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tí bá lè fi kún, màá fi kún. Àwọn nǹkan tí ó bá yẹ kí n yo n bẹ́ẹ̀, màá fi yọ. Gbogbo ẹ ni máa fi papọ̀, tí màá fi ń jẹ́ kí nǹkan tí mò ń ta kó dára.

Ẹ̀bù tí máa ń fún àwọn ènìyàn, ó nílò láti ṣe pẹ̀lú ìrú ènìyàn tó jẹ́. Nítorí pé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ǹkan tó ní kálu fẹ́ràn ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ǹkan tó ní kálu tó mú oníkálukú láto tàn wá tọ́ ọkàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ti bá ra ǹkan kan náà fún ènìyàn méjì, ẹnìkan máa fẹ́ràn rẹ̀ ju ẹnìkan lọ. Nítorí náà, ṣé mo má ó ní láti ṣe pẹ̀lú ìbáṣepọ̀ tó wà láàárín èmi àti ẹni náà. Ǹkan ti mbáa mọ̀ pé bẹ́ẹ̀ ni ènìyí ó fẹ́ràn. Ẹni híhun ni máa rà fún ẹni náà bóyá ẹ̀bùn tí mo máa mọ̀ pé ẹni náà máa gbádùn inu ẹ́ẹ̀ dema dùn sí.

Èdè tí mo fẹ́ kọ́ pọ̀ o, o pọ̀ àmọ́ èyí tí mo fẹ́ kọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí ni Spanish. Spanish jẹ́ èdè kan tí ó jẹ pé wọ́n máa ń sọ dáadáa káàkiri àgbáyé. Kò dẹ́ sí ìlú tí eeyan máa dé léèní tí kò ní rí ẹni kan àbí èèyàn méjì tó máa gbọ́ Spanish. Nítorí náà, ó máa tún jẹ́ kí travelling kò tún wà dùn, kó tún dùn síi. Nítorí pé mo mọ̀ pé tó bá gbọ́ òyìnbó, wa gbọ́ Spanish. Èdè kan ṣáwà tí eayan máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ tí eeyan bá dé ibi tí eeyan bá ń lọ. Nítorí è mo se fẹ́ kọ́ Spanish.

Bẹ́ẹ̀ ni, mo máa ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa, torí pé ìtọ́jú àwọn ọjà ó ṣe pàtàkì, ó ṣe pàtàkì gan-an. Torí ẹni tí ó bá tọ́jú ọjà, ọjà yẹn kò ní pẹ́, kò dẹ́ni nílé lo, bó ṣe yẹ kó ṣe lo. Torí náà mo máa ń tọ́jú ọjà dáadáa. Ó wà lára nǹkan tó ṣe pàtàkì jù nínú ọjà kí eyan máa tọ́jú ẹ. Tori tí eyan o bá tọ́jú ẹ, kò ní dára rárá.

À mí kì í fi bẹ́ẹ̀ lọ ẹran ìgbésókè. À fi ì to bá jẹ pé o padańdań fún mi láti lò nìkán ni màá lò tí ó bá ti lè padańdań fún mi láti lò mi ò ní lò. Mi ò kì í fi bẹ́ẹ̀ lo ẹran ìgbésókè, rarararara torí pé mò ń jẹ́ ẹnìkan tí o jẹ pé ohùn mi ó lọ sókè, ó lọ sókè dáadáa. Hen and ẹran ìgbésókè dẹ̀kẹ̀ré kò dẹ tú dáajú fún èèyàn, torí pé exercise yẹn ó dáa, kí èèyàn má lọ sókè bọ́ sílẹ̀, kí èèyàn má lá gùn, kí èèyàn má ṣe gbogbo ẹ ó dá fára.

Mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ńkan, torí pé ètò ṣe pàtàkì nínú ohun kan tí ọba fẹ́ ṣe. Ǹkan tí eyan ba ṣe ètò rẹ kò ní fún yàn ní, ní ǹkan tí yàn fẹ́. Nítorínà ètò, ètò ṣe pàtàkì gan ní ohun kan tí ọba fẹ́ ṣe kí eyan ma ṣe ètò rẹ. Ètò rẹ ṣe pàtàkì gan ni, ó pọn dandan gan, ó mú dandan dáa ni kí eyan ma ṣe ètò rẹ.

Mi ò like ẹ́, mi ò gbádùn ẹ́ kí ẹ máa fún orúkọ lẹ́ si ilé ìdárayá, torí pé àwọn ilé ìdárayá mii, orúkọ àti, àti phone number to bá gbà, wọ́n máa ń ta fún àwọn kan, àwọn oníjàǹbá tó máa fẹ́ fi ṣe jibiti fún wọn. Torí náà, mi ò fẹ́ràn ẹ́ kí n máa fi í lẹ́ rárá. Àmọ́ ìgbà míi ò dẹ̀ tún ṣe dáadáa, ó ṣe pàtàkì nítorí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀, wọ́n máa mọ bí wọ́n máa wá eeyàn si, wọ́n máa mọ bó ṣe máa gẹ́tì ẹbí àti ará eyàn. So bákan, meji ni. Àmọ́ èmi ohun gẹ́gẹ́ bí ẹyàn mi ò fẹ́ràn kí n máa fún un lẹ rárá ni.

Mo mọ àwọn ará àdúgbò mi dáadáa, wọ́n dẹ̀ mọ̀ mí dáadáa. Nítorí mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé mo máa ń bá gbogbo èèyàn sọ̀rọ̀, màá bá gbogbo èèyàn ṣeré, màá bá gbogbo èèyàn rẹ́rìn. Nítorí náà, mo mọ àwọn ará àdúgbò mi dáadáa, wọ́n náà sì mọ̀ mí. Kò sí ibi tí màá lọ ní inú àdúgbò mi tí wọ́n ò ní mọ̀ mi pé, "à, ẹni yì lélèyí yọ, ẹni le léè yọ." Nítorí náà, mo mọ àwọn ará àdúgbò mi dáadáa, mọ̀ wọ́n dáadáa. Mọ́ra wa, t'ábá rí ra wa, t'ábá rí ra wa, mọ́ra wa.

Mi ò mọ́ bá ti ń gun kẹ̀kẹ́ o. Àti kékeré ni mo ti ń gbọ̀nlẹ̀ láti kọ́ bó ṣe ń gun kẹ̀kẹ́. Àmọ́ gbogbo igbà tí bá ń kọ́, gbogbo ìgbà ni o n máa ń gbé mi ṣubú. Tí bá kan bi fún ọjọ́ mélòó kan, tí ọ́ bá ti gbé mi ṣubú, gbé mi ṣubú, màá tú filẹ̀. Màá tú padà wà lẹ́yìn ọdún díẹ̀. Màá tú gbiyanjù. Màá tú gbé mi ṣubú. Màá tú filẹ̀ títí tí mo fi dàgbà síi, títí di ìsìn. Mi ò mọ bó n ṣe ń gun kẹ̀kẹ́. Àmọ́ òun jẹ́ nǹkan tí mo ṣì máa kọ́. Kò sì ṣe é kù ṣáì ṣe mọ láti kọ́ bó ṣe ń gun kẹ̀kẹ́. Nítorí owà lára bucket list mi láti kọ́ bó ṣe ń gun kẹ̀kẹ́.

Nígbà mo kọ́kọ́ bẹ̀rẹ̀ síí sọ̀rọ̀ níwájú àwọn èèyàn, mo máa ní ìrora gan-an. To jẹ́ pé igba mí gan-an mo lè gbàgbe nǹkan tí mo fẹ́ sọ kí ohun mi máa gbọ̀n. Kẹsẹ mi máa gbọ̀n àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Àmọ́ nígbà tí mo wá bẹ̀rẹ̀ síí ṣe léra, léra, léra, léra, léra, mo máa da ọgbọ́n kan. Ọgbọ́n tí máa ń lò ni pé màá kàn mú ẹnìkan. To jẹ pé òun ni màá fókọsì lé gbogbo nǹkan tí n bá fẹ sọ, òun ni mà maa wòjú ẹ̀. Màá tún wòjú ráǹdò àmọ́ tí màá tún wá padà sí wòjú ẹnìkan yẹn ṣoṣo. O dẹ ni lati jẹ bi ẹnikan ti mo mọ rí tàbí ẹnikan ti o jẹ pe mo yọ mọ, abi nkankan, bi mo ṣe maa n ṣe nìyẹn tó jẹ ko rọrùn fun mi.

Mi ò ní ọkọ̀ o. Àmọ́ láìpẹ́ láì jìnnà, mo mọ̀ pé màá ra ọkọ̀ tèmi. Mi ò lọkọ̀, mi ò lọkọ̀, rarará mi ò lọkọ̀, táyà gan mi ò ní. Àmọ́ láìpẹ́, màá ra ọkọ̀ tèmi. Ọkọ̀ tó dẹ́ wu mi láti rà, àtúnlo ọkọ̀ mi, ò wọ́n, wọ́n gan ni. Ó wọ́n gan. Toyota Prado àbí kí á tó Toyota Highlander, àwọn méjì tó wà lọ́kan mi láti rà ni. Àmọ́ tí mi bá yọ, màá lo bẹ títí sígbà tó owó yẹn máa fi wọlé tí màá fi ra yẹn.

O ti pẹ́ tí mo ti lọ sí ìṣẹ́gun ọdẹ gbẹ̀yìn, ó ti pẹ́ gan-an, ó máa tó bi ọdún díẹ̀ sẹ́yìn. Nítorí pé kò sí nǹkan tí mo máa ń ṣe léraléra, kò n se nǹkan tí o pon dandan fún mi láti ṣe. Kò de tún sí àsiko láti máa ṣe iru nkan bẹ̀ yẹn léraléra, nítorí náà ó ti ṣe díẹ̀ tí mo ti ṣe iru nkan bẹ̀ yẹn gbẹ̀yìn. Àmọ́ láìpẹ́ láì jìnnà, mo mọ̀ pé màá tún ṣe é láìpẹ́ láì jìnnà.

Ọ̀kọ̀ ọdún tí mo fẹ́ràn jù ni ọdún iléyá. Nítorí pé nígbà yẹn àti ẹbí, àtàrá àti àwọn tó jẹ́ pé a tiràra tipẹ, gbogbo ẹgbọn máa wálé láti ṣe ọdún yẹn. Ọdún yẹn dekere oúnjẹ máa ń pọ̀, ayọ̀ máa ń pọ̀, inú óníkálùkù máa ń dùn láti tú pẹ́ẹ́pẹ́. Àá! Ọdún yí tó bá mi láyé o, mo ti ṣe ọdún yí o, a máa tún máa bẹ̀ ẹ́ sí ní ṣètò fún ọdún tó tún máa bọ̀. Nítorí náà mo fẹ́ràn ọdún iléyá gan.

Mi ò ní ǹkankan pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán. Ǹkan nkankan tí n bá rí mo máa n jẹ. Ìgbà mí ò le jẹ́ kí ń mu gaàrí àbí kí ń jẹ ìrẹsì àbí kí ń jẹ ẹwà. Nkan ku ǹkan tí n bá rí ní máa jẹ. Mi ò ní ǹkankan pàtó to jẹ pé ǹkan tí mò ń jẹ lọ́sàn-án lélé àbí ǹkan tí mi o kin jẹ lọ́sàn-án lélè. Ǹkan tó bá ti rí ní máa jẹ. Mi ò ń yọbọ oúnjẹ bẹ́ẹ̀yẹ̀n lọ títí. Tó bá jẹ́ pé oúnjẹ tó dùn ni tó dẹ́ ṣe jẹ, màá jẹ ẹ́.

Ti ba fẹ́ ṣe àdúyọ ọjọ́ ìbí mi, mi ò fẹ́ nǹkan aláriwo, nǹkan kékeré náà ni. Kí àwọn ọ̀rẹ́ mi, àwọn ẹbí àti ará kọ́kọ́ wá, ká jọ wá papọ̀ àwọn èèyàn díẹ̀, kí wọ́n má ju bí mẹ́wàá àbí mọ́kànlá lọ. Mó dè lépa ẹran, àbí kin pá ọ́gúfẹ̀ kan, ká sa sùn, ká dẹ̀ se barbecue díẹ̀ pẹ̀lú orin, pẹ̀lú ọtí díẹ̀, kí inú everybody dùn, ká sọ̀rọ̀, ká ṣeré, ká jẹun, ó tán kí òní kaluku dé lọ lè ẹ. Nǹkan ńlá ńlá bẹ́ẹ̀ yen mi ò, mi ò kí fi bẹ́ẹ̀ ṣe.

Ni iṣẹ́ tuntun, tí má fẹ́ gba ìṣẹ tuntun, ǹkan mẹ́ta ni máa ń wà. Ẹni tí ó ń ṣiṣẹ́ dáadáa, ẹni tí ò kí ń parọ́, nítorí pé ẹni tí ó bá parọ́, ó máa jalè. Mi ò sì fẹ́ ẹni tí ó máa já mi lólè, nítorí náà ẹni tí ò kí ń parọ́, àti ẹni tí ò kí ń pẹ́ kó tó dé. Ǹkan mẹ́tẹ́ẹ̀ta yẹn ni máa ń wà. Lẹ́yìn náà, a lè máa rò pé óké ó. Ẹni tí ó mọ bí wọ́n ṣe ń ṣàwàdà, nítorí àwọn oníbàárà, kí wọ́n máa bá wọn ṣàwàdà, kí ó má jẹ́ pé ẹni tí wọ́n máa lé jù tí wọ́n máa rán jù káàkiri. Ìyẹn náà ṣe pàtàkì. Àmọ́ mẹ́ta yẹn gangan ni kókó fún mi.

Ìṣòwò mi, ìṣòwò mi, oó jẹ́ ǹkan tó, tí ó wà complicated. Torí bí owó ṣe ń wọlé fún oníkálukú yàtọ̀. Èmi, tówo kówó tó bá wọlé, màá yọ ìdámẹ́wàá, màá tọ́jú ẹ̀. Owó tó ku màá tún fi padà sínú business, màá fi padà sínú iṣẹ́ tí mò ń ṣe. Mo se máa ń ṣe níyẹ̀n, diẹ̀, diẹ̀, diẹ̀, diẹ̀, diẹ̀, diẹ̀, diẹ̀, mo se ń ṣe ní yẹ̀n.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ẹran edie Mo fẹ́ràn ìrẹsì àti ẹran edìẹ torí pé ó jẹ́ oúnjẹ kan tí ẹ pé ó máa ń jẹ́ kí nínú mi dùn tí bá jẹẹ́, ó máa ń fún mi láyọ̀ torí pé ó dùn, ó dùn dáadáa, mo dẹ̀ mọ bí wọ́n ṣè ń sé dáadáa àti kékeré, mo dẹ̀ mọ bí wọ́n ṣè ń sé, mo dẹ̀ mọ bí wọ́n ṣè ń sé ẹran ẹdìẹ náà. Torí náà ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ níyẹn.

Bàtà tí máa ń wọ̀ jù ni Crocs, torí máa ń fẹ́rẹ̀ torí pé kò kí ń le lábẹ́. Ó dẹ má easy láti wọ̀, kò n nira láti wọ̀ rárá. Mo dẹlẹ fi rìn dáadáa, mo lè fi rìn lọ ibi tó jìnnà, ibi tó súmọ́, ibi tó, ibi kí ibi tó bá wù mí mo lè fi Crocs rìn lọ. Tóri náà mo gbadun, mo fẹ́ràn láti máa wọ Crocs dáadáa.